Data tí màá ń lò lọ́sẹ̀ẹsẹ̀ o pọ̀ tó bí 15 gigabyte. Ó kéré jù 15 gigabyte nítorí pé, à, data tí màá ń lò, mo máa ń lò fún ǹkan oríṣìíríṣìí. À, mo máa ń connect è mọ́ laptop mi láti lè máa fi fáàmù àwọn The Pin project mi bíi grass, bíi Don internet, bíi, ẹ, The Pint àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àti pé mo tó máa ń lò lórí fóònù, lórí, à, fóònù tí mò ń lò. Mo tó máa ń fi ń wo ẹ̀kọ́ bó ṣe ń ṣe nípa, à, àkọ́ṣẹ́ mọṣẹ́ tí mò ń ṣe, nípa iṣẹ́ tí mò ń yàn láàyò. Mo máa ń fi ń wo ẹ̀kọ́ báwo ni ẹ ṣe máa ń ṣe, bó ṣe bó ṣe ń ṣe ní site, gbogbo ẹ ni mo máa ń wò.

Bí mo ṣe máa ń kojú ìṣòro ibiṣẹ́, kojú bí i kí n farabalẹ̀ kí n wo nǹkan tó ṣẹlẹ̀ gangan gan, ó ṣe ìṣòro tí mo lè fún ara mi kojú. Máa kọ́kọ́ farabalẹ̀ wo bó ṣe ṣòro kékeré, màá sì lọ gbọ́ orí mi, màá sì fi, màá sì fi ṣẹ́ láṣeyọrí. Bó dẹ̀ ṣé ǹkan tó le tó fẹ́ kọjá agbára mi àbí tó ti, tó ti dàrúmọ̀yàn lójú, màá sáré gbàdúrà sórí Olúwa Ọlọ́run mi, màá bèrè lọ́wọ́ Olúwa bí i kó fún mi lọ́gbọ́n láti lè kojú ìṣòro wọ̀nyí.

Mo mọ̀ bí mo ṣe ma ń fò kiti kiti nítorí pé ọlọ́hun fún mi lẹ́bùn láti ní agbára àti rẹgbẹra mi nítorí pé mo jẹ́ ẹni tí ó tínrín àti ìgbà tí mo ti wà ní kékeré, nígbà tí mo ti wà ní grammar school, tí ó bá ti fẹ́ ṣe eré idayara ní inter house sports ní school, ní suku wa ní ìgbà yẹn wọ́n ma ń yàn mí sí àwọn tí ó bá ń fò igi nítorí ina ẹmi mo, ẹmi mo pé mo mọ̀ wọ́n ṣe ń fò dáda, ibẹ̀ yẹn ni mo ti mọ̀ pé mo mọ̀ bí wọ́n ṣe ń fò.

Ó ti pẹ́ tí mo ti lọ sí ìṣẹ́gun ọdẹ gbẹyìn. Ìgbá tí mo wà ní kékeré lábúlé lọ́jọ́ náà náà. Nígbà tí bàba bàbá mi má n lọ sí oko ọdẹ. Bàba bàbá mi jẹ́ bí àgbẹ̀ àti ọdẹ. Àwọn igba kan má n wà tí wọn má n lọ oko ọdẹ, ìgbà ni mo má n tẹ̀lé wọn. Ìgbà yẹn ni mo lọ sí ìṣẹ́gun ọdẹ gbẹyìn.

Irú orin tí èmi fẹ́ràn láti máa gbọ́ ni orin ìyìn sí Ọlọ́run olodúmare, orin, orin tó ń bọlá fún Ọlọ́run, bí i orin ìyìn, orin ògo, orin ìyìn láòó fi gbé baba lọ, orin tó ń f-- orin Ìyìnṣá àti orin, orin ìfẹ́, orin tí ń múni èèyàn dùn, orin tí ń gbani ní ìyànjú. Irú àwọn orin bẹ́ẹ̀ ni màá fẹ́ràn láti máa gbọ́.

Èmi ò ń wọ gíláàsì nítorí pé àti kékeré tí wọ́n ti bí mi títí di ìsìnyí, mi ò wọ gíláàsì. Ehn, èmi ò wọ gíláàsì tí dókítà má ń kọ fún àwọn tí ò n ríran dáadáa. Ṣùgbọ́n àwọn gíláàsì tí èmi má ń wọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni àwọn ẹlẹ́yii tí wọn má ń díná ààh iná tó ń já, tó ń ti ara kọ̀mpútà àti ara fọ́ọ̀nù tó fi ń jáde wọ inú ojú náà. Irú àwọn gíláàsì tí èmi má ń wọ̀ ni ẹ. Ṣùgbọ́n mi dẹ̀ kí n wọ̀, mi kì í n wọ̀ jú.

Èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí ó tú mọ̀ ń pa bí wọ́n ṣe ń ra ọjà àti bí wọ́n ṣe ń ta ọjà. Bi emi ṣẹ máa ń mú èrò tuntun wá ní wí pé màá fi òyàyà bá wọn ṣe. Màá tí bá ti rí wọn, màá kí wọn dáadáa. Màá sọ fún wọn, ọjà báyibàyi báyi. Lọ́ wàá ń lẹ́ o. Ìwuló ọjà tí ẹ fẹ́ rà lélẹ̀ yìí o. Ẹ wá sí ọjà wa o. Àwa maa ń ta ọjà yẹn ní oyè tí òun wọ́n jù. Ọjà tà wa dẹ ń ta ọjà tó dára ni.

Bẹ́ẹ̀ni, èmi máa ń mu èlò àwọn èlò ìlera nítorí pé èmi fẹ́ràn kí máa ta àbòbo ara mi kídẹsí máa jẹ́ kí n wà ní àlàáfíà. So àwọn, àwọn èlò ìlera tí ó dára tí ó jẹ́ ti ojúlówó tí ó jẹ́ ti, ah, éleyi tí ó jáde láti ewébẹ̀, látorí láti igi èso àti nǹkan bẹ́yẹn, òun ni mo máa ń sábà lo.

Èso tí mo fẹ́ràn jù ni mangòrò nítorí pé ó dára lára, ó ní bí mangò ṣe máa ń dùn lẹ́nu mi. Tí èmi bá ti jẹ́, mo máa ń jẹ ọ̀pọ̀, tí n bá ti ri mangò kan máa jẹ, màá tún máa ń jẹ sí ẹyokan ohun tó mi. Ó jẹ́ èso tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ àti mo dẹ̀ fẹ́ràn láti máa jẹ sharp sharp nnkan tó ń pè ní tí òyìnbó ń pè ní soursop torí pé ó ní bó ṣe é máa ń dùn lẹ́nu, ó dẹ́ ni iṣẹ́ tó ń ṣe lára.

Tí èmi àti àwọn ọ̀rẹ́ mi bá ní iṣẹ́ kan tí a jọ ṣe, tí ó ní ṣe wí pé nípa ká pín owó àbí ká pín èrè nǹkan tí a jọ tà, èmi máa ń pín gẹ́gẹ́ bí ó ti yẹ, gẹ́gẹ́ bí ó ti tọ́ sí ẹni, ẹni bí ẹni kọ̀ọ̀kan wa. Bí a bá ṣe ṣiṣẹ́ sí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi máa ń pín dọ́gba dọ́gba, kolukaluku gbá ti ẹ kí ìjà má ba ṣẹlẹ̀ nítorí pé owó ló ń b'ojú ọ̀rẹ́ jẹ́

Ìgbà tí èmi kẹ́yìn lọ wo eyín ni ìgbà tí mo wà ní kékeré. Èmi o, àwa ò kí n sábà lọ wo eyín tiwa, ṣùgbọ́n èmi máa ń tọ́jú eyín mi dáadáa. Látìgbà tí wọ́n ti bí mi, wọ́n máa ń sọ fún mi, tí o bá jílòwúrọ̀ fọ eyín rẹ, tó bá jẹ tó bá di ọwọ́ ròlẹ́ fọ eyín rẹ, tó bá ṣe ìṣe tó bá jẹun lọ́wọ́ alẹ́tọ́n, wàá fọ eyín rẹ, wà á dẹ̀ sí òṣìṣẹ́ máa ṣe nǹkan tí ó máa pa eyín rẹ lára. So àti ìgbà yẹn ni èmi ti ń tọ́jú eyín mi. Mi ò ní, mi kò sí nǹkan kan tí ó lẹ̀ mú mi yọ wò pé mo fẹ́ lọ yẹ eyín mi wò.

Ibi tí mo fẹ́ràn láti lọ jù ní ẹ̀rìn ìjìṣà Waterfall. Wọ́n ní ẹ̀rìn ìjìṣà jẹ́ ibi tí, ó jẹ́ ibi tí àwọn ènìyàn nífẹ̀ẹ́ láti máa lọ nítorí omi tó wà níbẹ̀. Wọ́n ní omi kan wà tí ó tutù, ìkan dẹ̀ wà tí ó gbóná. Àwọn ènìyàn sábà máa ń lọ síbẹ̀ ní a àpá ibi tí a wà.

Bẹ́ẹ̀ni, èmi mọ̀ bó ṣe ń ka àwòrán ilé dáadáa gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi ṣe tí mo ṣe ní ṣúukulu Ìṣe tèmi jọ mọ̀ pé kí ẹ̀yin máa ka àwòrán ilé, surveyor ni èmi ṣe ní ilé ìwé gíga. Àwọn yàn lọ́pọ̀ ìgbà wọ́n máa ń pè wá ní wọ́n lè wọ́n lè, ṣùgbọ́n iṣẹ́ wa ju pé kí a wọ́n lè. Àwa máa ń wọ́n lè, àwa máa ń ṣe, àwa máa ń wọ́n lè, a sì máa ń, a máa ń wọn, a máa wọn ààlà ilé káàkiri. A dẹ̀ sì máa ń gbé pílà sì láti jẹ́ kí olúkalúkú mọ ibi tí ilẹ̀ re bá wà. Yàtọ̀ sí ye, àwa máa ń ya àwòrán nǹkan tí a bá ti wọ̀n ní oko, tí a bá ti wá délé àyà. Emi, fún dí eyi emí mọ̀ bí wọ́n ṣe máa ń ka àwòrán ilé dáradára.

Bí èmi ṣe máa ń rin ìrìn àjò sí ṣótìì ọ̀kẹ́ lára ni pé iṣẹ́ ibi tó èmi ti ń ṣe kò tilẹ̀ jìnnà sí ibi tí mò ń gbé lọ. Tí bá ti jí ni òwúrọ̀, tí bá ti ṣe gbogbo nnkan toyẹ kin ṣe tán, màá wá fi ẹsẹ̀ rìn láti, láti ibi tí àwa ń gbé lọ sí títì. Tí n bá ti wá dé títì, màá wá wọ táìsì mọ́tò, màá wá wọ lọ sí ibi ise.

Bẹ́ẹ̀ni, èmi máa ń bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́, lọ́wọ́ àwọn olùṣètò ẹ̀rọ dáadáa. Leeni, èní yi gan tí mo ń bá yín sọ̀rọ̀ yìí. Màá ṣẹ pé àwọn olùṣètò ẹ̀rọ kí wọ́n bá wa wo ẹ̀rọ tí a fi ń lọ ẹni. Nítorí pé ìgbà tí a lò ó gbẹ̀yìn kò ṣiṣẹ́, bóye ẹ kó ṣe ṣe kò ṣiṣẹ́ dáradára, kò fi tàràtàrà ṣiṣẹ́. Ohun tí ó bá ti tán a gan dì́n, a ṣe díẹ̀ a túpàá náà. A wá ní kí wọ́n bá wa wo, kí wọ́n dé bá wa ṣọ́ ó, ohun kan tó ṣe, kí wọ́n lè dé ìlé bá wa ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ sí i. Wọ́n dé wá, wọ́n dé se bá wa ṣe. Kò sí ìgbà tí àwa ò kí ń, tí àwa ò kí ń bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn, torí pé àwọn èèyàn báyìí wọ́n wúlò lọ́pọ̀lọpọ̀.

Èmi ò tilẹ̀ ní ìbọ̀se tí mo fẹ́ràn jù lọ títí, àmọ́ ìbọ́sẹ̀ tí mo fẹ́ràn jù, ìbọ́sẹ̀ tí mo fẹ́ràn jù, eh ni nǹkan tí àwọn oní Gẹ̀ẹ́sì máa ń pè ní boxer. Tí èmi sáwàṣá ti rí ẹni, tí èmi háà ti rí boxer, boxer rà lọ́jà, èmi ti, èmi á kọ́ rà má de mà wò, mi ṣe pé mo nífẹ̀ẹ boxer kan ní pàtó.

Àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe jẹ́ àṣà tó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé àwọn ni ó kọ́ mi láti wà nínú Krístì tí mo bà tíì sí. Àṣà yìí dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé Ọlọ́run jẹ́ Ọlọ́run alágbára, Ọlọ́run tó dá aye dà wọ́n, Ọlọ́run tó nìfẹ̀ẹ́ wa, Ọlọ́run tio de fe ni wá lára. Ìkàn tí a máa ń ṣe tí a bá ji lówuró, a dúpẹ́ lọ́wọ Ọlọ́run, a gbàdura à yin Ọlọ́run lógo, a desí bẹ̀rẹ̀ àánú láti lè ṣe iṣẹ́ ọjọ́ wa. A desí bẹ̀rẹ̀ àánú, àánú lọ́wọ́ rẹ̀ ki olorun àti àánú abo àti ìpamọ́ lọ́wọ́ rẹ̀ kí Ọlọ́run lè sì jẹ́ kí ọjọ́ yẹn kó dára fún wa, kí a rí ǹkan ti a fẹ́ ṣe káàrí ṣe ní ayọ̀, àti aláfià.